Ìgbà mélòó ni mo máa ń fọwọ́ lójoojúmọ́? Ní ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́ kò ló ń kà. Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, màá ń fọwọ́. Bí àpá tí mo bá ti kó nǹkan sí, ojú pátákó, tí màá ti kúrò ní ibi iṣẹ́ tí mo bá ti ṣe ń délé báyìí, ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé màá fi ọṣẹ àti omi, màá fi fọwọ́ mi nítorí pé ìta òun ni mo ti ń bọ̀. Ní ìgbàkígbà tí mo bá di owó mú, owó níná tí mo bá dì mú yálà pé mo lọ fi ra nǹkan ni tàbí pé mo kà bí mo gba owó náà lọ wé èèyàn kan ni. Tí màá ti, tọ́jú owó yẹn síbí kan, màá lọ fọwọ́ mi. Mo tún máa ń fọwọ́ nígbà tí mo bá ti kúrò ní ilé-ìgbọ̀nsẹ̀, màá fi omi àti ọṣẹ màá fi fọwọ́, màá fi fọwọ́

Ṣé mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn. Pápájùlọ tí èèyàn bá ti ṣiṣẹ́, bá dé, àwọn irúrú àwọn àlọ́ wọ̀nyí o máa ń jẹ́ kí èèyàn tú ra'kà. Gbogbo stress tí èèyàn ti, tí èèyàn ti dojúkọ, gbogbo ìdojúkọ èèyàn níbi iṣẹ́, àkókò wà tó yẹ pé èèyàn máa dùn wá nílé láti, jẹ́ ká dárayá, dárayá. Irú àwọn àlọ́ apanilẹ́rìn yìí, ẹ́, ó wúlò ní ìgbà yẹn. Bí èyàn ná ngbọ́, a ń gbé ọkàn èyàn kúrò lórí ohun, ohun tó ti ṣe nínú, ní inú ọjọ́ yẹn. A jẹ́ ká rẹ̀, a dá ni lára yá. Ó tiẹ̀, ó dá kí èèyàn tún máa rẹ́rìn-ín, ó dá kí èèyàn máa rẹ́rìn-ín gan-an. Òun máa ń jẹ́ kí, stress kó kúrò ní ara èèyàn. Irú àwọn àlọ́ báyìí ó máa ń, ó máa ń, ó máa ń rán èèyàn lọ́, ó máa ń ran ara lọ́, ó máa ń ran ọkàn lọ́wọ́. Ọkàn àti ara ó máa ń ran lọ tara tara.

Níbo ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí? Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, inú àpò pẹlẹbẹ tí mo bá mú dání, ni òun ni mo máa ń fi kọ́kọ́rọ́ sí kó má ba sọnù. Inú àpò tí mo bá gbé dání ni mo máa ń fi kọ́kọ́rọ́ sí.

Ṣé mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Rárá, mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá. Nígbàkigbà tí mo bá fẹ́ ṣe irú ǹkan báyẹn, mo le ṣe ẹ́ ní ilé. Ayé tí ẹ̀ ti da dé báyìí, kò sí nǹkan tí èèyàn ò le ṣe lórí íńtánẹ́ẹ̀tì, kò sí nǹkan tí o fẹ́ tí o ò rí lórí YouTube, kò sí nǹkan tí o fẹ́ tí o ò le rí lórí Google. Àwọn ẹ̀rọ wọ̀ní ó máa ń jẹ́ kó máa ń fún yàn ní ààyè láti ṣe àwọn nǹkan tí o fẹ́ ṣe láì jáde síta lọ ṣe. Mi ò ní ìforúkọ̀sílẹ̀ kankan tí màá fẹ́ ṣe ìdárayá orí íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ṣe. Mo le lọ sí orí YouTube kí n táìpù nǹkan tí mo fẹ́ síbẹ̀, á gbe jáde fún mi. Tàbí kí n kan lọ sí Google kí n ṣí, kí n táìpù nǹkan tí mo fẹ́ síbẹ̀, á gbe wá fún mi. Bon ṣe é máa nṣe ènìyàn.

Kí ni mo máa ń ṣe kí n tó lọ sùn? Ǹkan méjì mo máa ń sábà ṣe. Ikínni màá wo fíìmù díẹ̀ tí mo máa ń sábà wò lórí fóònù lórí ẹ̀rọ ìléwọ́, tí mi ò bá ṣe yẹn, ìgbà mí mo máa kàwé. Màá ka ìwé lórí, màá kàwé tí màá ti wá tẹ ìwé oríṣìíríṣìí ọ̀un ní mo le kà. Tí bà tí kàwé tán, màá dẹ̀ gbàdúrà bí ọ̀ràn mí lé ọwọ́ Olúwa. Màá dẹ̀ ti ṣe yẹn tán, mo lè wá sùn. Ìgbà mí kí n tó sùn, màá ti wo, màá wo gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn. Màá wo èyí tó jẹ pé ó nílò àtúnṣe tí mo bá jí ní òwuro ọ́la. Màá wo gbogbo bí mo ṣe ṣe tó báwo eléyìí tí mi ṣe tó, màá mọ bí mo ṣe le ṣe é ní ọ̀nà tó, lọ́nà mìíràn tó dáa. Èyí tí ó ṣe, tí mo ṣe dáadáa, màá wò kíló mú mi ṣe dáadáa, màá dẹ̀ mọ ohun tí màá máa ṣe tí mo fi máa máa ṣe déédé bí mo ṣe ṣe ná.

Báwo ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá, ó sì jẹ́ ká máa ṣe bá tí ń ṣèràn ti ọjọ́ ìbí wa. Ohun kan tó yẹ ká máa ṣe ní pàtàkì òun ni ká máa fi ọpẹ́ fún Ọlọ́run, aseda, ameda aweda Ọlọ́run tí ó dá wa, tí ó mú wa sáyé, kó mú wa sáyé ni kan kó tun fi wá sí kó fi wá sílẹ̀. Ó wà pẹ̀lú wa, ó ń jẹ́ kí ọjọ́ kó máa di oṣù, ó ń jẹ́ kí oṣù kó máa di ọdún fún wa. Ó ṣe pàtàkì ká kọ́kọ́ fi ọpẹ́ fún Ọlọ́run. So ní-- fún ìdí èyí, màá ń kọ́kọ́ dúpẹ́ lọ́wọ Ọlọ́run ná. Tí mo bá ti ṣe yẹn tán, ó ti ẹ̀tùú wá tó bí ọjọ́ tó bá dá tó bá dá sí. Ọjọ́ tó bá ọjọ́ tí ọjọ́ náà bá, ọjọ́ tí ọjọ́ náà tó bá dé sí. Boya à ọjọ́ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday tó bá dá sí ọjọ́ ìgbà tí ó jẹ́ pé mo wà láàrin àwọn ènìyàn, màá ra àwọn bí ọtí ẹlẹ́rìndòdò àtàbí àwọn ẹbisikíìtì inú ọ̀rá tí mo le pín fún àwọn ènìyàn. Ó jẹ́ àwọn ohun kéékèèké ló wà níbẹ̀ ni tí mo le pín fún wọn. Bo bá sì jẹ́ àwọn àgbàlagbà ni, mo le pín fún wọn. Ọrú ọjọ́ náà báyìí mi kì í fẹ́ lọ sí ìta. Mo máa ń fẹ́ wà nílé láti relax. Mo máa ń fẹ́ wà nílé láti gbádùn ọjọ́ ìbí mi.

Nígbà wo ni mo máa ń gẹ irun mi? Èmi kì í gẹ irun, mo máa ń ṣe irun ni. Mi ò kí ń gẹ irun rárá. Mo fẹ́ràn láti máa ṣe irun. Mo ní pé ẹwà obìnrin ni kó máa ṣe irun. Mo wò pé tí èèyàn bá tóbi rí bá ń gẹ irun, a máa jọ ọkùnrin. Ọlọ́run fún obìnrin ní irun láti fi ṣe ẹwà. Nítorí ìdí èyí, mo máa ń ṣe irun ni, màá ṣe irun ológe. Màá ṣe, yàlà kí n ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tàbí kí n ṣe ní oṣooṣù. Ó, ó dúró lé orí irun tí mo bá ṣe, niyẹn ló máa, ni ó máa determine, ẹ, oyè ọ̀sẹ̀ tàbí oyè ọjọ́ tí irúfẹ́ irun bẹ́ irún ṣíṣe náà máa lò lórí mi.

Ṣé mo fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ehn, ilé ìṣẹ̀mbáyé jẹ́ ehn ibi tí à ń pè ní museum. Ibi tí a máa ń kó gbogbo, tí a ti máa ń rí gbogbo àwọn nǹkan àtijọ́, àtijọ́ bí eré, bí àwọn ohun ìjà, ohun èlò ìjà tí wọ́n máa ń lò ní ìgbà ayé àtijọ́. Ibi tí nǹkan tóbi tó ń jẹ́ ìṣẹ̀mbáyé òní yẹn. Ẹ̀ẹ̀kan náà ni mo lè sọ pé mo ti lọ sí irúfẹ́ bí báyìí. Ẹ̀ẹ̀kan tí ṣe ehn bí ó bí ẹ bí ọdún méjì sẹ́yìn tí mo lọ. Mo rí ohun gbogbo, gbogbo àwọn nǹkan tí ẹbí ayé, nígbà tí o bá wà níbẹ̀, wà á ní feelings pé, wà á ní ehn ìmọ̀lára pé èy-- ehn ìy-- nǹkan àtijọ́, àtijọ́ òní lé léyi. Wọ́n, nígbà tí a dà wà níbẹ̀ náà, wọ́n ń sọ oy-- wọ́n ń sọ àwọn oríṣiríṣi ìtàn tó ń mú kí ehn irú àwọn èlò ohun bẹ́ẹ̀ náà kó máa wà níbẹ̀. Wọ́n á mú wa lọ síbi láti ibi kan sí ibi kejì. A ní ẹni tó, a ní olùtọ́sọ́nà tó ń ṣe yẹn. Tó bá ti dé ibi báyìí, a sọ "ǹkan báyìí, orúkọ ǹkan tá ń wò lé lé yìí o. Ehn ìdí tí ó fi wà báyìí, ní ọdún báyìí ni ó ṣẹlẹ̀." Ehn gbogbo irú nǹkan bẹ́ẹ̀ òní ehn a ṣe ní, ní a, ní a rí ní ehn ilé ìṣẹ̀mbà, ìṣẹ̀mbáyé. Ṣùgbọ́n kò ń ṣe ibi tí mo máa ma fẹ́ràn láti máa ma ehn lọ jù nígbà gbogbo.

Ṣé mo máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Ẹ̀ kó ṣe gbogbo nǹkan tí èèyàn ó rà, òun náà ni pé, ni èèyàn ń lòó lẹ́ẹ̀kan náà tó dé òun ń ju sọ̀dáà nù. Àwọn ohun ní tó wà tó pọ̀ tí ẹ́ pé èèyàn máa ń lò, èyí tí a bá ti ra, á lò, a dẹ̀ máa tún lò. Èmi, a fọ̀, a tún lò. Àwọn nǹkan mìíràn tó yẹ pé, ẹ́, èèyàn máa ń lò, èèyàn máa ń, èèyàn máa ń lò tó máa ń tún lò bíi báàgì, a lè lo báàgì ìwé, ẹ́, ìwé, ẹ́, ìkó nǹkan sí, àpò kó nǹkan sí, a lè lò, a lè lo irú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀kan náà ká lè sọ̀dáà nù tàbí ká pa á tì. Bíi irú báàgì, bíi irú, àtẹ̀, à, bàtà, bíi irú àwọ̀tẹ́lẹ̀, bíi irú, ẹ́, aṣọ, bíi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Bí èèyàn bá ti lò ó tán, a fọ̀, a sì ká pa á mú. Tóté bá tutù kan, a tún gbé nǹkan ẹ, a tún lò. Ṣùgbọ́n àwọn nǹkan mìíràn wà tó yẹ pé a lè, a, a lè tún lò. Bíi irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá, bí i tí wọ́n ń pè ní tissue paper, ẹ́, tí bí ì ṣe pé bóyá a fi nu wọ́n ni tàbí a lò ó ní ilé, ẹ́, ìgbọ̀nsẹ̀. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn a lè tún lò, a máa dà á nù, òun ni. Ẹ̀, bíi irú àwọn, àwọn abọ́ pẹlẹbẹ pẹlẹbẹ kan tí wọ́n máa ń lò tó, tí wọ́n máa ń sábà fi, ẹ́, gbé oúnjẹ fún èèyàn tí wọ́n ń pè ní ẹ́, foil. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà a lè lò ó ká túń ó pa á mú. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe là máa tá bá ti lò ó tán, tá a máa dà á nù. Irú àwọn irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ni èèyàn ń lò tí ò kí ń tún lò tí ó máa, ẹ́, dispose ẹ tàbí tó máa ṣe kéni tó máa dà á, dà á nù.